Bátìrì fóònù mi a máa dúró nípa fífi sí ẹ̀yìn fóònù. Oríṣi fóònù méjì ni mo ní àwọn kan wà tó jẹ́ wípé bátìrì fóònù a ó fi ha a ó sì fi ǹnkan padà lẹ́yìn. Àwọn fóònù míràn wà tó jẹ́ wípé wọ́n ti se bátìrì náà wọ́n ti sé e papọ̀ mọ́ fóònù tó jẹ́ wípé bátìrì náà kò ṣe é yọ. Irú àwọn fóònù wọ̀nyí èèyàn kò nílò láti máa yọ bátìrì rẹ̀. Irú àwọn èyí náà ni mo sì ń lò.

Fìlà jẹ́ ara ohun ẹ̀ṣọ́ tí àwọn Yorùbá máa ń wọ̀ pọ̀ mọ́ aṣọ wọn. Bí ènìyàn bá wọ bùbá tán tó wọ ṣòkòtò, a máa fi fìlà le láti jẹ́ kí aṣọ rẹ kí ó gúnrégé. Èmi gẹ́gẹ́ bí ẹnìkan ní ẹ̀kọ́ kan, mo máa ń wọ fìlà ṣùgbọ́n kì í ṣe ní gbogbo ìgbà. Bí mo bá ní láti wọ fìlà, a gbọ́dọ̀ ó jẹ́ wípé mò ń lọ sí òde tàbí tí mo fẹ́ lọ sí ìrìnàjò tó ṣe pàtàkì.

Ìmọ́tótó jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn máa ń ṣe, ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí ẹnìkan èmi kì í sábà ṣe ìmọ́tótó ilé mi, àmọ́ mo máa ń ṣe ìmọ́tótó àyíká mi. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo lè ṣe ìmọ́tótó bí i kí n gbá ilẹ̀ tàbí kí n fọ ilẹ̀ ní ẹ̀ẹ̀kan ní ọjọ́ mẹ́ta tàbí ní ẹ̀ẹ̀kan ní ọ̀sẹ̀. Èyí ní ṣe pẹ̀lú ìwọ̀nba ìgbà tí ìdọ̀tí bá wà nínú ilé mi mọ́. Bí kò bá sí ìdọ̀tí nínú ilé mi, èmi kò rò bí ó ṣe pàtàkì àbí ó ṣe dandan kí n ṣe ìmọ́tótó ilé.

Mo lè sọ wípé tábìlì tí mò ń lò ní ibi iṣẹ́ mi jẹ́ èyí tí ó fẹ̀ níwọ̀nba. Mo lè ṣe àpe júwe rẹ àpèjúwe rẹ̀ nípa wípé kín sọ wípé kò tó kéré jù, bẹ́ẹ̀ sì ni kò tóbi jù, ṣùgbọ́n ó ṣe níwọ̀nba tó jẹ́ wípé ó tó fún mi láti kó àwọn èròjà ńkan tí mò fi ń ṣiṣẹ́ láti kó síbẹ̀, tí àyè sì má ń ṣẹ́kù fún mi láti gborílé tí oorun bá ń kùn mí tàbí tí mo bá fẹ́ sinmi fún ìwọ̀nba ránpẹ́.

Mo lè sọ wípé ní àwọn àsìkòko kan mo ma n ṣe eré ìdánì, nítorí wípé eré ìdánì jẹ́ eré tí àwọn èèyàn ma fi n ṣe- ara, tí a ma fi n dá ara wa lára ya tí a ma fi dá ara wa ní ara yá àti láti jẹ́ kí ara kí ó jí pépé. Ní àwọn ọjọ́ bí ọjọ́ Sátidé tàbí ọjọ́ Àìkú mo ma n lo àwọn ọjọ́ wọ̀nyí láti ṣe eré ìdánì, kí ara mi kí ó le jí pépé.

Bí mo bá fẹ́ lọ sí ọjà, mo máa ń lọ sí ọjà ní àwọn àsìkò tí nǹkan tí mo bá ń lò nílé bí ó bá ti fẹ́ tán àbí tó bá jẹ́ wípé ó ṣe dandan fún mi láti lọ sí ọjà. Bí mo bá gbé, tí mo bá gbé gégé lé, mo lè sọ wípé mo kẹ́yìn lọ sí ọjà ní ọjọ́ ajé tí ó lọ láti lọ ra àwọn ǹkan èlò tí mo fẹ́ fi dáná.

N kò ní ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Ní agbègbè ibi tí mò ń gbé wọ̀nyí, ní agbègbè ibi tí mò ń gbé yìí, à ílé ilé ìdárayá kò wọ́pọ̀. Bẹ́ẹ̀ni, o wọ́n láti se ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Nítorí ìdí èyí, n kò se ìforúkọsílẹ̀ ní ilé ìdárayá. Gbogbo ìdárayá tí mò máa ń ṣe kò ju èyí tí mo lè ṣe ní agbègbè mi tí kò ní ní mi lára tàbí tí kò ní ná mi ní owó púpọ̀ lọ.

Ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀ mi jẹ́ èyí tí ó dánmọ́nrán tí kò sì gbọ́nmisí omi òtó láàrín àwa méjèèjì. Ní ọ̀pọ̀ ìgbà míràn, ìbáṣepọ̀ mi pẹ̀lú àwọn alábáṣiṣẹ́pọ̀, ó máa ní ṣe pẹ̀lú irú iṣẹ́ tí a bá n ṣe tàbí ipò tí olúkúlùkù bá dì mú. Ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mó sìi máa ń jẹ́ kí olúkúlùkù mọ ààyè rẹ̀ tí èmi náà sì máa n mọ ààyè mi. Èyí máa ń jẹ́ kí iṣẹ́ kí ó lọ geere, kí àjọṣepọ̀ wa kí ó sì dánmọ́nrán láìsí ogún mi, òtẹ̀ mi tàbí gbon mi sí omi òtó láàrín wa.

Ní ìgbà tí a wà ní ọ̀dọ̀ àti ní èwe, a máa ń fi fífon, a máa ń fi ń ṣe eré ìdárayá láàárín wa. Ní ìgbà tí mo sì wà ní èwe, èmi náà mọ́ kópa nínú àwọn nǹkan wọ̀nyí. Ehn, nítorí èyí mo lè sọ wípé mo ti fọn rí mo sì mọ bí a ti ń fọn torí wípé èyí kò ṣe àjèjì sí mi.

Àkókò tí mo máa ń lọ sùn ó níṣe pẹ̀lú ìgbà tí mo bá parí iṣẹ́ òòjọ́ mi. Fún àpẹẹrẹ bí n kò bá ti i parí iṣẹ́ òòjọ́ mi, èmi kì í lọ sùn. Mo máa ń jẹ́ kí ó jẹ́ wípé mo ti parí iṣẹ́ ojo mi kí n tó lọ sùn. Nítorí náà èmi kì í gbé gègé agogo lé àsìkò tí mo máa ń lọ sùn. Ṣùgbọ́n àsìkò ìgbà tí mo bá parí iṣẹ́ òòjọ́ mi, òun náà ni orun yà níwọ̀nba ìgbà tí ilẹ̀ bá ti ṣú.

Mo lè sọ wípé mo máa ń fọ eyín mi ní ẹ̀ẹ̀mejì ní ojoojúmọ́, ṣùgbọ́n ìgbà mí wà tó jẹ́ wípé ẹ̀ẹ̀kan ṣoṣo ni mo máa ń fọ ní ojúmọ́ Mo máa ń fọ eyín ní òwúrọ̀ bí mo bá ti jí lásìkò ìgbà tí mo bá fẹ́ wẹ̀. Mo sì tún máa ń fọ eyín ní àṣálẹ́ lẹ́yìn ìgbà tí mo bá parí iṣẹ́ òjọ́ mi. Èyí ni mo máa ń ṣe láti jẹ́ wípé mo yọ gbogbo gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ àti ìdọ̀tí tó wà ní àárín eyín kúrò kí n tó lọ sùn.

Ẹ̀rọ kọ̀mpútà tí mò ń lò jẹ́ èyí tí a ṣe láti ọwọ́ ilé iṣẹ́ HP. Àn ẹrọ tí ó sì wà lórí rẹ̀ tí ó fi ń ṣiṣẹ́ jẹ́ ẹ̀rọ tí Windows ṣe. Nítorí náà, ẹ̀rọ tí kọ̀mpútà tí mò ń lò, mo lè ṣàlàyé rẹ̀ gẹ́gẹ́ bí kọ̀mpútà HP tí ń lo Windows. Ẹ̀rọ yìí jẹ́ èyí tí ó jáfáfá tí ó sì yára tí kì í gba àsìkò fún àwọn nǹkan tí mo bá fẹ́ ṣẹ lórí orí ẹ̀rọ ayélujára.

Ọkọ̀ ojú orin gẹ́gẹ́ bí ǹkan tí a fi ń rin ìrìn àjò kò fi bẹ́ẹ̀ wọ́pọ̀ ní orílè èdè ibi tí mò ń gbé. Ijọba ni ó ń ṣe àmójútó ọkọ̀ ojú irin, owó rẹ̀ sì gara púpọ̀ tó jẹ́ wípé ó kọjá àpò ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Bẹ́ẹ̀ni, ẹ̀kọ̀ ọkọ̀ ojú orin tí ó wà ní orílèèdè wa ní bíbàyí kò fi bẹ́ẹ̀ yára, bẹ́ẹ̀ ni àwọn ènìyàn kìí sábà lò ó. Nítorínà, èmi fún gẹ́gẹ́ bí ẹnìkan n kò tíì rin, n kò tíì rin ìrìn àjò pẹ̀lú ọkọ̀ ojú orin rí.

Àkókò tí ọ́fíìsì mi máa ń ṣí jẹ́ agogo mẹ́jọ òwúrọ̀ tí ó sì máa ń pàdé ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Èyí ní ṣe, èyí pàpọ̀ mọ́ àsìkò tí ọ̀pọ̀lọpọ̀ ọ́fíìsì àti àwọn òṣìṣẹ́ náà máa ń ṣiṣẹ́ ní orílẹ̀ èdè ibi tí mò ń gbé. Agogo mẹ́jọ òwúrọ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn gbà wípé iṣẹ́ bẹ̀rẹ̀. Bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ènìyàn sì ní gbàgbọ́ pé ago mẹ́rin ìrọ̀lẹ́ òní iṣẹ́ gbọdọ̀ parí. Èyí ni ó fi mú kí ọ́fíìsì náà máa ṣí ní agogo mẹ́jọ òwúrọ̀.

Mo jẹ́ ẹnìkan tí ó jẹ́ pé mo fẹ́ràn láti máa jẹ oúnjẹ alẹ́ mi kó tó di pé ilẹ̀ dúdú. Nítorí náà, akoko tí mo máa ń jẹ oúnjẹ alẹ́ a máa yàtọ̀ síra wọn lẹ́ẹ̀kọ̀kan, ṣùgbọ́n èyí tó wọ́pọ̀ jù ni láàrin agogo mẹ́fà ìrọ̀lẹ́ sí agogo méje alẹ́. Bí oúnjẹ alẹ́ bá ti kọjá àsìkò wọ̀nyí, èmi kì í sábà jẹ mọ́, nítorí wípé a máa da inú mi láàmú, kì í sì jẹ́ kí ń rí oorun sùn. Nítorí náà oúnjẹ alẹ́ tí a bá se láàrin agogo mẹ́fà sí agogo méje alẹ́ òun ni àsìkò tí èmi máa ń jẹ oúnjẹ alẹ́

Ibi iṣẹ́ mi jẹ́ èyí tí kò jìnnà púpọ̀ sí ibi tí mò ń gbé. Mo sì máa ń rìnrìn àjò lọ sí ibi iṣẹ́ pẹ̀lú ẹsẹ̀ nítorí wípé kò gbà mí ju ìṣẹ́jú mẹ́wàá lọ láti kúrò ní ilé mi títí tí màá fi dé ibi iṣẹ́. Ṣùgbọ́n bí ó bá ṣẹlẹ̀ wípé mo fẹ́ pẹ́ díẹ̀, mo máa ń lo alùpùpù láti rìnrìn àjò lọ sí ibi iṣẹ́. Ẹ̀rọ alùpùpù náà ni àwọn èèyàn tó máa ń pè ní ọ̀kadà ní ibi báyìí. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ẹsẹ̀ ni mo fi máa ń rìn lọ sí ibi iṣẹ́ mi.

Oṣù tí mo fẹ́ràn jù nínú ọdún jẹ́ oṣù kọkànlá tí olóyìnbo tún ń pè ní oṣù Nòfẹ̀ḿbà. Ìdí tí mo fi fẹ́ràn oṣù yìí ni wípé oṣù yìí jẹ́ oṣù tí a bí mi. Nítorí wípé nínú oṣù yìí ni mo máa ń ṣe ọjọ́ ìbí mi. Ayẹyẹ mọ pọ̀ ní àsìkò ọjọ́ ìbí mi. Ó sì jẹ́ oṣù kan tí mo fẹ́ràn nítorí wípé àsìkò ní fún mi láti kó àwọn ènìyàn lẹ́nu jọ láti ṣe ayẹyẹ ọjọ́ ìbí mi.

Bí mo bá gbé gbèdékelé àsìkò tí mo fi ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ tàbí wákàtí lé, iṣẹ́ mi bẹ̀rẹ̀ ní agogo mẹ́jọ òwúrọ̀ tí sì máa parí ní agogo mẹ́rin ìrọ̀lẹ́. Gbi gbègbèdékelé túmọ̀ sí wípé wákàtí mẹ́jọ géerege ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́ ṣùgbọ́n àsìkò ìsinmi ó wà ní àárín wákàtí won wọ̀nyí ṣùgbọ́n a kò ní yọ àsìkò ìsinmi náà kúrò, a ó ka papọ̀ mọ́ àsìkò iṣẹ́ náà ni. Wákàtí mẹ́jọ ni mo fi máa ń ṣiṣẹ́ ní ojoojúmọ́.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ti ṣìnà rí. Àwọn àsìkò kan wà tó jẹ́ wípé mo fẹ́ lọ sí ibì kan tó jẹ́ wípé èmi kì í wo àmì ojú ọ̀nà tí ń ó sì má lérò wípé bí mo bá tọ̀ ọ́ bákan bákan tàbí tí mo bá tọ̀ ọ́n lọ́nà mi, ó yẹ kí n lè jà sí ibi tí mò ń lọ. Ó ti ṣẹlẹ̀ wípé mo ṣìnà tó jẹ́ wípé mo lọ já sí ibòmí tó jìnnà gẹ́dẹ́gbẹ́ sí ibi tí mò ń lọ gangan.

Bẹ́ẹ̀ni mo máa ń ṣiṣẹ́ láti ilé. Sí ṣiṣẹ́ láti ilé jẹ́ kí iṣẹ́ rọrùn ó sì jẹ́ kí iṣẹ́ máa wù yán ṣe, nítorí wípé kò sí ọ̀gá kankan tí yóò máa mí lókè tí ó máa mí lódò, tí ó ní jẹ́ kí ènìyàn lè fọkàn sí iṣẹ́ tí ènìyàn ń ṣe. Mo gbádùn iṣẹ́ tí mo bá ń ṣe láti ilé ju iṣẹ́ tí mo bá ń ṣe nínú ọ́fíìsì lọ, nítorí wípé ààyè máa ń gbà mí tí mo bá ń ṣiṣẹ́ láti inú ilé.

Kò wù mí kí fóònù mi máa gbóná lọ́pọ̀lọpọ̀ ìgbà, ṣùgbọ́n torí wípé mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé nkan tí mò ń fi fóònù mi ṣe pọ̀ lọ́pọ̀lọpọ̀, kò ṣe é ṣe fún mi láti má jẹ́ kí fóònù mi gbóná. Bí mo bá wà ká ní ẹní tàbí tí mo ká ní méjì mẹ́ta, bí wọn ò bá sọ yii ìgbà tí fóònù mi máa ń gbóná lójoojúmọ́, fóònù mi a máa gbóná tó ẹ̀ẹ̀mẹ́ta tàbí ẹ̀ẹ̀mejì ní ojoojúmọ́

Bẹ́ẹ̀ni, mo máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun nítorí pé wọn a máa jẹ́kí iṣẹ́ ya, wọ́n sì máa jẹ́kí ǹkan rọrùn púpọ̀ láti ṣe. Fún àpẹẹrẹ, àwọn kan wà tó jẹ́ wípé bí ènìyàn kò bá lo ẹ̀rọ ìrànwọ́ ohun fún wọn, èèyàn yóò máa ṣe iṣẹ́ kan lẹ́ẹ̀mejì tàbí ní ẹ̀ẹ̀mẹ́ta. Èyí máa ń jẹ́ kí àṣìkò iṣẹ́ kí ó gùn si, ó sì máa ń jẹ́ kí iṣẹ́ kí ó máa súyàn tàbí kí iṣẹ́ máa falẹ̀. Àwọn àdíwọ̀n yìí tí mo fi máa ń lo ẹ̀rọ ìrànwọ́ ohun.

Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn àlọ́ apanilẹ́rìn púpọ̀ púpọ̀. Ó fẹ́rẹ má sì ọmọ ilẹ̀ Yorùbá kan tí kò ní fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn. Nítorí pé yàtọ̀ sí pé àwọn àlọ́ wọ̀nyí máa pani lẹ́rìn, wọ́n á máa kọ́yàn ní ẹ̀kọ́, wọ́n sì máa kọ́yàn ní ọgbọ́n. Nítorí náà bí wọ́n bá pa àlọ́ apanilẹ́rìn fún ènìyàn, bí ènìyàn kò bá tilẹ̀ rẹ́rìn, yóò rí ọgbọ́n kan tàbí èkejì mú nínú àlọ́ náà. Àwọn ìdí ní yìí tí mo fi fẹ́ràn àwọn àlọ́ apanilẹ́rìn.

Oríṣìíríṣìí ọ̀nà ni mo máa ń gbà láti gbọ́ ìró àwọn oníbàárà. Bí mo bá ta ọjà kan tó sì wù mí kí n gbọ́ ìró nípa rẹ̀ láti ọ̀dọ̀ àwọn oníbàárà, mo lè fún wọn ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi láti gbọ́ eróńgbà wọ́n lórí ọjà tí wọ́n rà lọ́wọ́ mi. Ọ̀ nà mìíràn tí mo máa ń gbà gbọ́ ìró láti ọ̀dọ̀ àwọn latí ọwọ́ àwọn oníbàárà ni wípé bí wọ́n bá fẹ́ ra ọjà, mo lè kọ́kọ́ bí wọ́n léere ohun tí wọ́n fẹ́ràn jù láti máa rí tí wọ́n bá fẹ́ ra ọjà. Èyí máa ń jẹ́ kí n mọ ero ọkàn wọn tí ó sì máa ń ràn mí lọ́wọ́ láti mọ ìrú ọjà tí ó yẹ kí n má a tà.

Ọ̀pọ̀lọpọ̀ ǹkan ṣe, ọ̀pọ̀lọpọ̀ ǹkan ni mo máa ń gbé ṣe ní àṣálẹ̀. Sùgbọ́n bí n o bá tilẹ̀ gbé ǹkan ṣe ní àṣálẹ̀, mo máa kọ́kọ́ rí wí pé mo ti parí iṣẹ́ òjọ́ mi fún, à sí fún ọjọ́ náà náà. Lẹ́yìn ìwà gbánáà, mo wà lé ṣe àwọn ǹkan bí eré ìdárayá, mo lè lọ kí ọ̀rẹ́, mo sì lè gbìyànjú láti gbáradì fún iṣẹ́ ọjọ́ kejì. Àwọn ǹkan wọ̀nyí láti inú ọ̀pọ̀lọpọ̀ mìíràn ni mo máa ń gbé ṣe ní àṣálẹ̀ kó tó di wí pé mo jẹun tàbí kó tó di wí pé mo sùn.

Oṣù tí a bí mi jẹ́ oṣù kọkànlá nínú ọdún. Olóyìnbo máa ń pe oṣù yìí ní oṣù dì oṣù Nọ́fẹ́mbà. Awà Yorùbá a máa pèé ní oṣù Beelu. Ẹ̀yí dé, bi a bá wo mẹ́tẹ̀ta, oṣù Nọ́fẹ́mbà, oṣù Beelu tàbí oṣù kọkànlá. Àsìkò kànkan náà ni wọ́n bọ́ sí nínú ọdún. Oṣù kọkànlá ni a bí mi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn láti máa fi tùràrí. Tùràrí jẹ́ ohun ẹ̀ṣọ́ ilé tí àwọn ènìyàn máa ń fi fi ohun tó dùn tí wọ́n fi máa ń fi sí inú ilé. Èmi náà kò sì kẹ́yìn nítorí pé mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn òórùn dídùn. Bí mo bá fẹ́ fin tùràrí, màá se aṣàyàn èyí tí òórùn rẹ̀ dùn tí ó sì jẹ́ wípé bí àwọn ènìyàn bá wọlé, òórùn náà yóò máa ta sánsán sí wọn ní mú.

Ìfò jẹ́ eré ìdárayá tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọdé tí wọ́n ma ń ṣe ní agbègbè ibi tí èmi ń gbé wọ̀nyí. Agba lọ́pọ̀ àgbà, àgbàlagbà kì í sábà fò. Bí mo bá sì wò dáadáa, ìgbà tí mo kẹ́yìn ìfò yóò jẹ́ ìgbà tí mo sì wà ní èwe tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀bẹ̀rẹ̀. So, nítorí náà àsìkò yìí ni mo lè sọ wípé mo kẹ́yìn fò, ní ìgbà tí mo wà ní ilé ẹ̀kọ́ alákọ̀ọ́bẹ̀rẹ̀.

Ní ibi iṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ tó jẹ́ iṣẹ́ olùkọ́, oríṣiríṣi ìdojúkọ ló wà níbẹ̀. Àkọ́kọ́ bẹ̀rẹ̀ láta, àkọ́kọ́ bẹ̀rẹ̀ níbí wípé kò sí èròjà, kò sí èròjà tó tó láti ṣe ìgbáradì fún olùkọ́ débi wípé èèyàn yóò lè kọ́ akẹ́kọ̀ọ́ ní ẹ̀kọ́ tó dan mẹran. Ẹlẹ́ẹ̀keji ni wípé ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ wọn ò fi taratara mójútó ẹ̀kọ́ wọn. Èyí jẹ́ ara ǹkan tí máa ń ba olùkọ́ nínú jẹ́, tí olùkọ́ sì máa ń sa ipá kárakára láti ríi wípé àwọn akẹ́kọ̀ọ́ yìí wọ́n ṣe àmójútó ẹ̀kọ́ wọn. Àwọn ǹkan méjì wọ̀nyí ni mo lè kà gẹ́gẹ́ bí ìdojúkọ tí ó wà ní ibi iṣẹ́ mi ní àsìkò yìí.

Ìwà ìṣòwò mi bí mo bá sì àpèjúwe rẹ̀, mo lè sọ wípé ìṣòwò mi jẹ́ èyí tí mo fi ọ̀pọ̀lọpọ̀ àkókò àti owó tí ó tó tí mo máa ń fi síbẹ̀. Fún àpẹẹrẹ, bí mo bá gba owó tàbí tí mo bá ṣe alábàápàdé owó kan tí ó jọjú, mo lè yọ bí ìdá ọgbọ̀n kí n yọ́ kalẹ̀ fún ìṣòwò ṣíṣe. Èyí máa ń jẹ́ kí ìṣòwò mi kí ó máa lọ gerege láìní sí ìdojúkọ bí ti lẹ̀ wu ko mọ́

Iṣẹ́ tí mò ń ṣe ní àkókò yìí kì í ṣe iṣẹ́ tí yóò gba ìrìnàjò púpọ̀ tàbí ìrìnàjò rárá. Èmi kì í sábà rin ìrìnàjò fún iṣẹ́ nítorí wipé iṣẹ́ mi kò gba bẹ́ẹ̀. Bí n o bá wá gbé gbéde lé àsìkò tí mo kẹ́yìn rin ìrìnàjò fún iṣẹ́, mo lè sọ wípé àwọn n kò tí ì rin ìrìnàjò lọ fún iṣẹ́ rí.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní láti rìn ìrìnàjò pẹ̀lú ọkọ̀ òfurufú, mo lè sọ wípé mo fẹ́ràn láti máa jókòó nítòsí ibi tí fèrèsé bá wà, nítorí wípé èyí fún mi láńfàní láti lè wo ìta. N ò lè rí bí ìta ṣe rí láti inú òfurufú. O mọ wípé irú rírí báyìí yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún mi.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tí ó máa ń kọ ìwé pẹ̀lú ọwọ́. Iṣẹ́ tí mò ń ṣe gba ọ̀pọ̀lọpọ̀ ìwé kíkọ. Nítorí náà kò sí ọ̀nà míràn tí mo fẹ́ fi kọ iṣẹ́ náà ju wípẹ́ kí ń fi ọwọ́ kọ lọ. Bẹ́ẹ̀ níyàn dà keji èwè. Iṣẹ́ tí mò tún n ṣe kì í ṣe iṣẹ́ tí mo lè fi ẹ̀rọ ayára bí àṣá tí mo lè fi ṣe. Nítorí náà kò sí ọ̀nà míràn láti fi kọ iṣẹ́ náà ju wípẹ́ kí ń fi ọwọ́ kọ lọ. Nítorí ìdí èyí, mo máa ń kọ ìwé lọ́pọ̀lọpọ̀ ìgbà pẹ̀lú ọwọ́.

Ìrìn àjò lọ sí etíkun jẹ́ èyí tí ó wù mí gidigidi gan láti inú ọkàn. Mo mọ̀ wípé tí mo bá se ìrìn àjò lọ sí etíkun, n o ní àǹfàní láti rí àwọn nǹkan mèremère tí ojú mi kò rí rí bíi bí òkun ṣe rí, kí n mọ̀ bóyá omi náà bí ó ṣe níyọ̀tọ́ àti orísìírísìí nǹkan tí ma ń wà ní etí òkun. Nítorí náà mo le sọ wípé mo fẹ́ràn láti máa lọ sí etí etíkun.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ṣẹ ènìyàn tí ó sì pọn dandan fún mi láti tọrọ àforíjìn, ọ̀nà tí mo máa ń gbà tọrọ àforíjìn ni wípé n ó lọ bá ẹni náà n ó sì fi ìwà ìrẹ̀lẹ̀, n ó fi sọ fún wípé ó mọ wípé mo ti ṣẹ̀ ẹ́, n ó sì bẹ̀ wípé kí ó má bínú. Bí mo bá bẹ̀ tán pé kí ó má bínú, n ó tún wá bí léèrè wípé ṣé a lè padà sí bí a ti ń ṣe tẹ́lẹ̀. Bí ẹni náà bá sọ wípé a lè padà tí a sì bẹ̀rẹ̀ sí ní ṣe bí a ti ń ṣe tẹ́lẹ̀, èyí má jẹ́ kí n mọ wípé ìdáríjì mi ó jẹ́ ìtẹ́wọ́gba.

Àwọn ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ fún iṣẹ́ mi pọ̀ lóríṣìíríṣìí ṣùgbọ́n ẹyọ kan tí mo lè sọ níwibẹ̀ ni wípé, à imọ̀ bí, bí ń ò ṣe máa gbé ọ̀rọ̀ kalẹ̀ tí àwọn ènìyàn yóò sì máa gbà fún mi tí wọ́n má rí èròńgbà tí mo bá mú jáde, tí wọ́n má rí gẹ́gẹ́ bí ọ̀nà tí ó tọ̀ni sọ́nà tàbí ọ̀nà tuntun tí a fi lè kojú ìṣòro. Ìmọ̀ ìwọ̀nyí ni mo lè rò wípé yíò ṣe ànfàní fún mi ní ẹnu iṣẹ́ mi.

Èmi fúnra lára mi jẹ́ ẹnìkan tó jẹ́ wípé èmi kì í tan ìkíni lórí fóònù mi nítorí wípé mo rí ìkíni gẹ́gẹ́ bí ǹnkan tí ó ní ìtumọ̀ tí ó sì wúlò tí ó sì sì ǹnkan tí mo fẹ́ fi ṣe. Nítorí náà bí mo bá ní fóònù tuntun tàbí fóònù tí mò ń lò lọ́wọ́, mo máa ń jẹ́ kí ó pọn dandan kí n lọ sí ibi tí ètò ìkíni ibí tí ó wà tí n ó sì pa kú fínfín.

Ohun mímu tí mo fẹ́ràn jù náà ni ohun mímu mọ́tínà. Ohun mímu yìí jẹ́ èyí tí ó ṣe gbajúmọ̀ tí ó sì ṣe pàtàkì ní agbègbè ibi tí mò ń gbé. Mo fẹ́ràn láti má a mú ní tútù, ṣùgbọ́n èyí tí mo fẹ́ràn rẹ̀ jù ni wípé kì í ṣe wípé ó kan dùn nìkan, ó ní àwọn aádùn dídùn àti aádùn kíkorò díẹ̀ díẹ̀. Bí ènìyàn bá mu mọ́tínà, yóò mọ, a yóò mọ, yóò mọ rí adùn dídùn, bẹ́ẹ̀ ni yóò sì máa rí adùn kíkorò tìntìntin nínú rẹ̀. Ìdí nìyí tí mo fi fẹ́ràn mọ́tínà lọ́pọ̀lọpọ̀.

Bí mo bá ní láti múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà, àkọ́kọ́ ni wípé n ó ti ṣe àyẹ̀wò oníbàárà ọ̀hún nípa ohun tí mo bá mọ̀ nípa rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. Lẹ́yìn wá ìgbà náà, n ó wá gbáradì dáadáa, n ó ríi wípé ìmúra mi ó dára dáadáa. Bí oníbàárà ọ̀hún bá ti ń ju ìbéèrè, bẹ́ẹ̀ ni èmi náà yóò lè máa fún un ní èsì tí ó tọ́ àti tí ó yẹ.

Bí mo bá wò dáadáa, ó wù mí lọ́kàn láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn, èyí ìdí ní wípé èyí yóò fún mi ní àǹfàní láti rí oníbàárà tí ó pọ̀ sí jù ìwọnba èyí tí mo rí níbí báyìí lọ, yóò sì tún fún mi ní àǹfàní láti jẹ́ wípé kí àwọn ènìyàn mọ iṣẹ́ mi káàkiri dáadáa ju bí wọ́n ti ṣe mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ.

Mo fẹ́ràn láti máa wọ wo ago ọwọ́. Ìdí ni wípé ago wíwọ̀ a máa jẹ́ kí ìmúra ènìyàn kí ó gun réé gé, kí ó sì ṣe déédé pẹ̀lú aṣọ tí ènìyàn bá wọ̀. A máa ń fi ago ọwọ́, a máa ń fi ń ṣe ẹ̀ṣọ́ sí ara wa. Nítorí ìdí èyí bí mo bá múra tán, ó máa ń wù mí. Mo sì fẹ́ràn láti mo ago ọwọ́ kí ìmúra mi kí ó le gun réegé tàbí kí ó le péye dáadáa.

Oríṣìíríṣìí nǹkan ni mo máa ń fi ṣe ìgbádùn èyí níí ṣe pẹ̀lú àsìkò tí ó bá wà fún mi láti ṣe ìgbádùn. Bo bá jẹ́ àsìkò péréte ni tàbí àsìkò tí ó fẹ́. Nítorí náà bí àsìkò bá ṣe pọ̀ tó ni mo máa ń fi ṣe àṣàyàn ìgbádùn tí n ò bá ṣe. Nínú àwọn nǹkan tí mo fi máa ń ṣe ìgbádùn ni wípé mo lè gbọ́ orin láti ṣe ìgbádùn. Nígbà mìíràn ẹwẹ́ mo lè ṣe eré ìdárayá láti ṣe ìgbádùn ara mi. Ìgbà mìíràn sì rí mo máa ń ka ìwé láti gbádùn, láti ṣe ìgbádùn ara mi.

Èmi kì í ní ìrora nígbà tí mo bá ń sọ̀rọ̀ níwájú ọ̀pọ̀lọpọ̀ ènìyàn. Yálà èrò náà pọ̀ ní àbí àwọn ènìyàn náà kéré. Nítorí wípé mo ti se ẹ̀kọ́ tí yóò múná dóko nípa bí a ti ń sọ̀rọ̀ nípa níwájú àwọn ènìyàn. Nítorí náà kò sí bó tí lè wù kí èrò náà pọ̀ tò tàbí tí àwọn ènìyàn náà pọ̀ tò. Ọkàn mi a máa balẹ̀, ara mi sì máa tutù bí mo bá ń sọ̀rọ̀ níwájú àwọn èrò.

Rárá, kí n ṣàpèjúwe ara mi, mo lè sọ wípé ojú mi dára, ó rẹwà bẹ́ẹ̀ ni ó sì gúnrégé. Mo máa ń jẹ́ kí èyí máa rí bẹ́ẹ̀ nítorí wípé mo máa ń ṣe ìtọ́jú ara mi lọ́pọ̀lọpọ̀ ìgbà. Nípa kí a wẹ̀ déédé, kí a fi ìpara tí ó da, kí a fi pa ara, kí a sì fi pẹfúmù tàbí n tán pè ní ohun olóòórùn dídùn kan kí n fi pa ara náà. Nítorí èyí, mo lè sọ wípé ojú mi dára.

Bí mo bá wo inú ilé mi dáadáa, mo lè sọ wípé n kò ní ẹ̀rọ ọlọ́gbọ́n kankan tí ó dá yàtọ̀ yàtọ̀ sí ẹ̀rọ ẹlọgbọ́n èyí tí ó bá fóònù, àń, fóònù tí mò ń lò tí ó bá wá, ẹ́, kí n ka ní ẹyọ kan tàbí ní méjì. Ẹ̀rọ ọlọ́gbọ́n kan ṣoṣo tí mo le ní mo ní, ò n náà ní èyí tí ó bá fóònù mi wá. N kò dá ní ẹ̀rọ ọlọ́gbọ́n kan yàtọ̀ sí èyí tí ó bá fóònù mi wá.

Gẹ́gẹ́ bí ẹni tí ó fẹ́ràn àṣà àti ìṣe àti ẹni tí ó fẹ́ràn láti máa mọ ìtàn ìsẹ̀dálẹ̀ ọmọ ènìyàn, mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé nítorí wípé ó jẹ́ ibi kan tí ó kún fún oríṣìíríṣìí nǹkan tí ó máa ń sọ ìtàn fún yàn. Yálà bí ènìyàn se tẹ̀ ìlú dó ni tàbí nǹkan tí wọ́n ti máa ń lò láti àtẹ̀yìn wá nítorí ẹ̀kọ́ àti ọgbọ́n tó pọ̀ nínú tí èèyàn lè kọ́ nínú ilé ìsẹ̀mbáyé. Mo fẹ́ràn láti máa lọ sí ilé ìsẹ̀mbáyé.

Bí mo bá fẹ́ ṣe ìdúnàdúrà, n o ti gba ràdí kó tó di wípẹ́ ìdúnàdúrà náà bẹ̀rẹ̀. N o sì ti mọ ìwọ̀nba ibi tí mo le lọmọ, tó fi tí ó fi di wípẹ́ n kò ní lè lọ mọ́. Bí ìdúnàdúrà bá sì ṣẹlẹ̀, n o bẹ̀rẹ̀ láti ibi tí ó pé mi dáadáa kó tó di wípẹ́ n o bẹ̀rẹ̀ sí ní wá sẹ́yìn díẹ̀díẹ̀ bí ó bá ti lẹ́jẹ̀ pé n o wá sẹ́yìn rárá. Ṣùgbọ́n nígbà tí mo bá ti bẹ̀rẹ̀ láti ibi tí ó ga, ó ṣe é ṣe kó jẹ́ wípẹ́ kí n tó mọ̀ lọ sí ibi tí ó ti ga dáadáa tí yíó pé mi jù ibi tí mo ti bẹ̀rẹ̀ lọ. Nítorí náà bí n o bá dúnàdúrà, èmi a má a bẹ̀rẹ̀ láti ibi tí yíó ti pé mi dáadáa tó fi jẹ́ wípẹ́ bó bá jẹ́ wípẹ́ n o wá sẹ́yìn ni, yóò rọrùn fún mi láti wá sẹ́yìn. Bí ó bá sì jẹ́ wípẹ́ n o mọ̀ lọ síwájú ni, ibi tí ó tún ti pé mi dáadáa jù bí mo ti ṣe lérò lọ, yóò rọrùn fún mi láti ṣe ìyàn náà.

Bẹ́ẹ̀ni, mo máa ń ṣe ìwádìí àwọn alábàáṣiṣẹ́pọ̀ nítorí wípé alábàáṣiṣẹ́ alábàáṣiṣẹ́pọ̀ ṣe pàtàkì fún iṣẹ́ tí mo bá ń ṣe. Èyí n mo máa ń ṣe nítorí wípé ó ṣe é ṣe kí ènìyàn ní ìwà búburú lọ́wọ́ tàbí kó ní ìwà rere lọ́wọ́. Nítorí náà bí ènìyàn bá ní ìwà búburú lọ́wọ́, wọn ò lè mọ̀ bóyá kín túbọ̀ máa bá ṣiṣẹ́ àbí kí wọ́n má ba ṣiṣẹ́ mọ́. Bí ènìyàn bá sì ní ìwà rere lọ́wọ́ tí mo bá ti ṣe ìwádìí rẹ̀ tí mo sì mọ̀ pé ó ní ìwà rere lọ́wọ́, n ó túbọ̀ mọ̀ jíǹkì rẹ̀ tó fi jẹ́ wípé irú ìwà rere bẹ́ẹ̀ yóò máa fi ran àwọn alábàáṣiṣẹ́pọ̀ yòókù tó fi jẹ́ wípé èmi náà yóò rí ọgbọ́n kan tàbí èkejì mú inú rẹ̀.

Èmi kì í sábà pe oníbàárà, ṣùgbọ́n ní èèkàn kan mo lè pe oníbàárà. Àwọn ìgbà tí mo lè pe oníbàárà ò ní àwọn àsìkò tó bá jẹ́ wípé mo fẹ́ mọ èrò wọn nípa ọjà tí wọ́n rà àbí tí mo bá fẹ́ bèrè lọ́wọ́ wọn bí wọ́n ṣe gbádùn ọjà tí wọ́n rà lọ́wọ́ mi bí wọ́n bá ṣe gbádùn rẹ̀ sí. Àwọn àsìkò wọ̀nyí nìkan ni mo lè sọ wípé mo máa ń pe oníbàárà. Àmọ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà kì í ṣe dandan, kì í sì ṣe pàtàkì fún mi láti pe oníbàárà.

Bí mo bá fẹ́ ṣe àjọyọ̀ ọjọ́ ìbí mi, mo fẹ́ràn kí ma ṣe àwọn ọjọ́, àjọyọ ọjọ́ ìbí mi pẹ̀lú èrò kékeré, èrò tí ó pọ̀. Àwọn ènìyàn tó sì se pàtàkì sí mi nìkan ni mo fẹ́ràn láti máa pè sí àjọyọ ọjọ́ ìbí mi. Ní ẹlẹ́ẹ̀kejì, àjọyọ ọjọ́ ìbí mi jẹ́ bí, nǹkan tí mo fẹ́ràn láti máa pín ní àjọyọ ọjọ́ ìbí mi, òun náà ni oúnjẹ yatọ̀ sí àkàrà òyìnbó tí àwọn ènìyàn máa ń pè ní kéèkì.

Ẹ̀kọ́ bí a ti ń jẹun àti àwọn ìwà tí a má ń wù tí a bá ń jẹun. Ó jẹ́ ara àwọn ẹ̀kọ́ tí àwọn òbí má ń fi kọ́ ọmọ kékeré láti ìgbà ìwásẹ̀ wọn títí tí wọ́n o fi dàgbà. Kò sí ọmọdé kan tí kì í sábà ní àwọn ẹ̀kọ́, àwọn ìwà tó dára nígbà tí a bá ń jẹun. Nítorí náà mo rí ara mi gẹ́gẹ́ bí ẹni kan tó ní ìwà tó dára nígbà tí mo bá ń jẹun lọ́wọ́. Bí mo bá ń jẹun lọ́wọ́ gẹ́gẹ́ fún bí àpẹẹrẹ, èmi kì í rojọ́ kí n tún máa jẹun nítorí wípé ata ó lè sá pá mi lórí. Ìkan nìyí nínú àwọn ìwà tó dára tí mo ní nígbà tí mo bá ń jẹun.

Bẹ́ẹ̀ni, ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sùn tí mo sì lá àlá, ó máa ń ṣẹlẹ̀ wípé bí mo bá jí ní ọjọ́ kejì, mo máa ń rántí àwọn ààlà mi bí ó bá sì ṣe pàtàkì nígbà mí mo máa ń kọ̀ ọ́ sílẹ̀. Ìgbà mí wà tó jẹ́ wípé mo lè rántí gbogbo ààlà, ìgbà mí wà tó jẹ́ wípé n ó kan rántí díẹ̀ níbẹ̀ tí n ò ní rántí ìyókù. Ṣùgbọ́n ní ìgbà kékeré nìkan ni mí ki rántí ààlà, bó bá sì tó bí ọjọ́ mélòó kan bó yá bí ọjọ́ mẹ́ta àbí mẹ́rin sí ẹ̀yìn ìgbà tí mo lá àlá náà, í máa ń ṣẹlẹ̀ wípé mo máa ń rántí rẹ̀. Ní àkótán, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo máa ń rántí ààlà mi.

Mo fẹ́ràn láti máa kọ orin kẹ́lẹ́ nítorí wípé a máa mú ọkàn mi tutù, a sì máa mú inú mi dùn. Orin kíkẹ́lẹ́ kíkọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó jẹ́ ǹkan tí mo máa ń ṣe nígbà tí mo bá parí iṣẹ́ òjọ́ mi tí mo sì máa ń fi tú ara mi lára bí wàhálà òjọ́ náà bá pọ̀. Nítorí náà mo fẹ́ràn láti máa kọ orin kẹ́lẹ́ tí n ó sì máa kọ sí ara mi nìkan.

Lí mu òògùn ní ojoojúmọ́ jẹ́ ìlòkulò òògùn tí kò bá ìlera ọ̀pọ̀lọpọ̀ ènìyàn mu. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ìjọba máa ń ṣe ìkìlọ̀ nípa lílo òògùn ní ìlòkulò. Bí ènìyàn bá ń lo òògùn ní ojoojúmọ́ yóò ní àkóbá fún ìlera ara rẹ̀. Nítorí ìdí èyí, mo nífẹ̀ẹ́ ìlera ara mi púpọ̀ mo sì máa ń gbìyànjú láti ṣe àmójútó rẹ̀ ní bó ṣe tọ́ àti bó ṣe yẹ. Nítorí ìdí èyí èmi kì í mu òògùn ní ojoojúmọ́.

Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní ìṣòro ní àárín àwọn ẹlẹgbẹ́, bí n ó ṣe ètò rẹ̀ ní ṣe pẹ̀lú irú ìṣòro tí ó jẹ́. Bí ó bá jẹ́ ìṣòro tí mo lè fi lọ ènìyàn tàbí tí mo lè fi lọ àwọn akẹgbẹ́ mi ni, mo lè fi lọ wọ́n. Ṣùgbọ́n tó bá jẹ́ ìṣòro tó jẹ́ wípé ó ní ṣe pẹ̀lú ìgbésí ayé mi tí n ò sì lè fi lọ ẹnikẹ́ni, n ò pamọ́ra, n ò sì ní fi lọ ẹni kankan.

Bí mo bá fẹ́ rin ìrìnàjò tí mo sì ní láti ṣe àkópọ̀ fún ìrìnàjò, n ó bẹ̀rẹ̀ nípa pẹ̀lú mímọ ohun tí mo fẹ́ lọ ṣe níbi ìrìnàjò náà. Èyí yóò ràn mí lọ́wọ́ láti mọ ohun tó yẹ kí n ṣe àti ohun tí ó yẹ kí n ṣe kí n tó bẹ̀rẹ̀ sí ní dira tàbí múra fún ìrìnàjò náà. Bí mo bá ti ṣe eléyìí àti ṣe àkópọ̀ mi ti jẹ́ ǹkan tí ó rọrùn.

Tí tọ́jú èékánná jẹ́ ará ọ̀nà tí a máa ń fi ṣe ìmọ́tótó àti láti dènà ààrùn. Oríṣiríṣi ọ̀nà ni mo máa n gbà láti tọ́jú èékánná mi, ṣùgbọ́n èyí tí ó se pàtàkì jùlọ níbẹ̀ ni pé kí n máa gée ní òòré kóòrè. Bí èékánná nì bá ti gùn tí ó bá ti ló bí ọ̀sẹ̀ méjì sí ra wọ́n, bẹ́ẹ̀ni mo máa n gé èékánná náà.

Ẹja pípa jẹ́ ǹkan tí ó gba surú púpọ̀. Ìgbà tí mo wà ní ọmọdé ni a máa ń gbìyànjú láti pa ẹja nínú àwọn odò kéékèèké tó wà nítòsí àti ní agbègbè wa, ṣùgbọ́n níwọ̀n gba ìgbà tí mo ti dàgbà díẹ̀ sí níìsín, a, o se díẹ̀ tí mo ti lọ se irú ǹkan ewẹ́ bẹ́ẹ̀ ní gbẹ̀yin. Nítorína ǹ kò mọ̀ bí a ti ń pẹja.

Fífi aṣọ bora ní ìgbà tí mo bá sùn, ó ní í ṣe pẹ̀lú bí ojú ọjọ́ bá ti rí àti bí àkókò náà bá ti rí. Bí ooru bá ń mú lọ́pọ̀lọpọ̀, bí ooru bá ń mú ní àmujù, èmi kì í fi aṣọ bora. Ṣùgbọ́n tí òtútù bá ń mú, mo má ń fi aṣọ bora ìgbà mìràn tí mo tún má ń fi aṣọ bora ní ìgbà tí ẹ̀fọn bá pọ̀ tó jẹ́ wípé ẹ̀fọn náà wọ́n dà mí láàmú tí wọn kò jẹ́ kí n rí orun sùn ní àsìkò méjèèjì yìí, àsìkò tí òtútù bá ń mú, àsìkò ìgbà tí ẹ̀fọn bá ń dàni láàmú ni mo máa ń fi aṣọ bora bí mo bá sùn.

Rárá o, èmi kì í wọ gíláàsì nítorí wípé gíláàsì wíwọ̀ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó jẹ́ ǹkan tí àwọn tí wón bá ní àrùn ojú ti wón máa ń wọ láti fi jẹ́ kí ríran wọn kí ó mú yéyé tàbí kí ó bá lè dára sí. Níwòn gba ìgbà tí ojú ò tí dùn mí, èmi kì í wọ gíláàsì. Ọ̀nà mi, ìdí mìíràn tí àwọn ènìyàn tó máa ń fi wọ gíláàsì ni láti fi ṣe oge. Nítorí èmi kò fi bẹ́ẹ̀ kun dun gíláàsì láti máa fi ṣe oge, nítorí náà èmi kì í wọ gíláàsì.

Èmi kì í fún òṣìṣẹ́ ní owó àfikún. Ìdí ni wípé níwọ̀n gba ìgbà tí àdéhùn lórí iye tí wón yóò gbà lórí iṣẹ́ wọn bá ti wà láàárín wa, àdéhùn yìí ni èmi máa ń tẹ̀lé. Ìdí kejì tí èmi kì í fún òṣìṣẹ́ ní owó àfikún ni wípé bí ènìyàn bá ti fún wọn ní àkọ́kọ́, tí ìyẹn fún wọn ní ẹlẹ́ẹ̀kejì, wọn ó fẹ́ sọ di gbogbo ìgbà tí wọn ó máa sọ di ẹ̀tọ́ nǹkan tí kìí ṣe ẹ̀tọ́ wọn.

Ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ jẹ́ ǹkan tí mo máa n ṣe iye méjì lé lórí. Ní apá kan, mo ní ìgbàgbọ́ nínú, ni mo ní ìgbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ nítorí wípé a máa n rí òótọ́ bó ti léwu kó mọ díẹ̀ nínú rẹ̀. Ìdí mìíràn tí mi ò kí n fí ní ìgbàgbọ́ nínú ìgbàgbọ́ àtọwọ́dọ́wọ́ ni wípé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àfikún àti àyọkúrò máa n wà níbẹ̀, nítorí náà ó ma n ṣòro láti mọ èyí tó jẹ́ okòdoro àti òtítọ́ ọ̀rọ̀.

Oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀. Irú bàtà tí n ó wọ̀ ó ní ṣe pẹ̀lú ibi tí mo bá n lọ. Fún àpẹẹrẹ bí mo bá n lọ sí ibi iṣẹ́, mo lè wọ bàtà tí ó bo gbogbo ẹsẹ̀ mi tí kò ní jẹ́ kí ìdọ̀tí máa ta sí mi lẹ́sẹ̀. Bí mo bá sì ń jáde lọ kí àwọn ọ̀rẹ́, mo lè wọ bàtà tó jẹ́ wípé kò bo gbogbo ẹsẹ̀, tó jẹ́ ìwon téèyàn lè wọ̀ láàrín ilé kan sí ilé kejì. Nítorí náà irú bàtà tí ń ó wọ̀ ó ní ṣe pẹ̀lú ibi tí mo bá n lọ. Ṣùgbọ́n oríṣìíríṣìí bàtà ni mo máa ń wọ̀

Bẹ́ẹ̀ni mo ní ẹranko ọ̀sìn díẹ̀. Mo ní ẹranko ọ̀sìn bí ewúrẹ́, bẹ́ẹ̀ ni mo ní ẹranko ọ̀sìn bí adìyẹ. Àwọn ẹranko ọ̀sìn wọ̀nyí a máa ń kó wọn sílé, a má ń sìn wọ́n nítorí fún pípa jẹ yálà bí a bá fẹ́ se ìnáwó àbí tí a bá fẹ́ se nǹkan mìíràn tó ní ṣe pẹ̀lú kí a jẹ ẹran. Ìdí nìyí tí mo fi ní ǹkan, tí mo fi ní ẹranko ọ̀sìn.

Tó wù mí lọ́kàn láti kọ́ òhun náà ni èdè faranse tí olóyìnbó ńpè ní èdè Jiria, èdè yì jẹ èdè ti wọ́n máa nkọ́ ni ilé ẹ̀kó alákọ̀ọ́bẹ̀rẹ̀ mo ṣì kọ́ọ díẹ̀ fún ọdún mẹ́ta èyí jẹ kín nífé si èdè náà tí ó sì wù mí kí n mo tí ó sì wù mí lọ́kàn láti mọ púpọ̀ nínú èdè náà n kò ní anfaani láti mo èdè náà nìgbà ti mo n kòo nilé ìwé alakobere nítòrí ìdí èyí o wù mí kí n ṣe itesiwaju ninu kiko èdè náà.

Bẹ́ẹ̀ni mo jẹ́ ẹnìkan tó jẹ́ pé mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ ní pàápàá jùlọ tó bá jẹ́ wípé àwọn fáìlì náà ṣe pàtàkì. Bí fáìlì bá ṣe ṣe pàtàkì tó ni yóò ṣe bóyá n ó pa ámọ́ tàbí n ó sọ́nù. Ṣùgbọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo máa ń pa àwọn fáìlì mi mọ́, mo sì máa ń fi wọ́n sí ìsọ̀rí ìsọ̀rí tó fi jẹ́ wípé n ò ní ṣẹ̀ṣẹ̀ máa wà ká tàbí máa dààmú kí n tó lè rí àwọn fáìlì yìí.

Nínú àṣà ilẹ̀ Yorùbá, èyí tí mo jẹ́ ọ̀kan nínú rẹ̀, kí a má ya àwòrán sí ara jẹ́ ǹkan tí àṣà Yorùbá kì ó fi ara mọ́. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tí ó mọ̀ nípa àṣà àti ìṣe, mo tẹ̀ fún àṣà yìí. N kò sì rò pé ó dára láti máa ní àwòrán lára. Nítorí ìdí èyí, mo jẹ́ ẹnìkan tó jẹ́ wípé n kò ní àwòrán lára, n kò sì ní gbìyànjú láti ya àwòrán sí ara.

Bẹ́ẹ̀ni mo lè sọ wípé mo ní aṣọ wíwẹ̀, bí ènìyàn bá fẹ́ lọ wẹ̀ tí kò nílò láti wọ gbogbo ẹwù rẹ̀ lọ ilé ìwẹ̀, ó lè bọ aṣọ rẹ̀ kó mú aṣọ wíwẹ̀ nìkan lọ sí ilé ìwẹ̀. Aṣọ wíwẹ̀ yìí ni olóyìnbó tún ma ń pè ní tówẹ́ẹ̀lì. Bí ènìyàn bá ti ro eyi ìsara, ó ti tó fún ènìyàn láti wọ ilé ìwẹ̀.

Èmi kò ní gbèdéke wákàtí tí mo fi máa ń wo ojú ibojú ní ojoojúmọ́ nítorí wípé kò ní ṣe pẹ̀lú iṣẹ́ mi. Bẹ́ẹ̀ ni àwọn ǹkan tí mò ń ṣe kò ní ṣe pẹ̀lú kí ń máa wo ojú ibojú lójoojúmọ́. Bí ó bá ṣẹlẹ̀ wípé mo ní láti wo ojú ibojú, mo lè lo, mo lè lò ó nínú ọgbọ̀n ìṣẹ́jú tàbí wákàtí kan ó pọ̀ jù láti wo ojú ibojú.

Àjọ̀dún tí mo lè sọ wípé mo fẹ́ràn jù ọ́n náà ni àjọ̀dún ọdún Ọ̀ṣun tí wọ́n má ń ṣe ní agbègbè wa. Ọdún Ọ̀ṣun jẹ́ ọdún, ó jẹ́ ọdún ìsẹ̀mbáyé tí a máa fi ń bọ òrìṣà kan tí wọ́n ń pè ní Ọ̀ṣun. Òrìṣà yìí ni ó ṣe ìwà, ni ó ṣe bí ìlú wa tí ó jẹ́ ìlú Òṣogbo bí ó ti bẹ̀rẹ̀ sí ní jẹ́ ìlú. Nítorí náà, àjọ̀dún ọdún Ọ̀ṣun ni ọdún tí mo fẹ́ràn jù.

Èmi kì í ṣe ẹni tí kì í jẹ ẹran. Mo fẹ́ràn láti máa jẹ ẹran, yálà ẹran ewúrẹ́ ni tàbí ẹran adìẹ, bíbọ̀ ni tàbí díndín. Mo gbádùn ẹran jíjẹ lọ́pọ̀lọpọ̀ ìgbà. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí mo bá sì jẹun, mo máa ń fi ẹran sí orí oúnjẹ torí wípé bí b'èèyàn bá fi ẹran sí orí oúnjẹ, a máa jẹ́ kí oúnjẹ lọ tìrín ní ọ̀nà ọ̀fun èèyàn, tí èèyàn yóò sì gbádùn oúnjẹ òun ju bí kò bá sí nǹkan kan ní orí rẹ̀ lọ.

Bẹ́ẹ̀ni, mo jẹ́ ẹnìkan tí ó máa ń ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì. Ọ̀pọ̀lọ̀pọ̀ nǹkan ni mo ṣì tí rà lórí íńtánẹ́ẹ̀tì rí. Yálà aagó ni tàbí fóònù tàbí kọ̀ǹpútà. Mo sì fẹ́ràn láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì nítorí wípé ó jẹ́ kí nǹkan tí mo lè rà ó jẹ́ kí n ní àǹfààní láti rí oríṣìíríṣìí òǹtajà, kí n rí oríṣìíríṣìí iye tí wọ́n ń ta nǹkan. Ìdí nìyí tí mo fi fẹ́ràn láti máa ra nǹkan lórí íńtánẹ́ẹ̀tì.

Bí mo bá wà ní ibi iṣẹ́, bí mo ṣe máa ń dáhùn fóònù ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ó yàtọ̀ sí bí mo ṣe máa dáhùn fóònù tí mo bá wà ní inú ilé ara mi. Fún àpẹẹrẹ, bí mo bá wà ní ibi iṣẹ́, ìpè tí mo bá gbà ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo ní èróngbà láti ní ìgbàgbọ́ wípé ìpè náà ò ní ṣe pẹ̀lú iṣẹ́. Ìdáhùn mi yíò sì jẹ́ bí ẹni tí mo ń bá oníbàárà sọ̀rọ̀.

Ó wù mí kí n ṣe ìrànwọ́ fún àwọn tí ó ní àìsàn tí wọ́n sì nílò ẹ̀jẹ̀. Mo gbìyànjú láti fún ni ní ẹ̀jẹ̀ rí, ṣùgbọ́n nígbà tí wọ́n ṣe àyẹ̀wò ẹ̀jẹ̀ mi, wọ́n ní kò bá kò bá ẹ̀jẹ̀ tí wọ́n nílò, wọ́n ní kò bá mu. Láti ìgbà yìí wá, n kò tún ti ní àǹfààní láti fún ni ní ẹ̀jẹ̀. Ṣùgbọ́n ó wù mí lọ́kàn láti fún ẹni ní ẹ̀jẹ̀ bí a bá rí irú nǹkan bẹ́ẹ̀ tí ó bá ṣẹlẹ̀

Oríṣìíríṣìí ọ̀nà ni mo lè gbà gba ìyìn. Kò sí ọ̀nà tí èèyàn gbà fún mi ní ìyìn tí kò bá mi lára mu. Ènìyàn lè fi ẹnu sọ fún mi wípé òun fẹ́ se oríyìn fún mi ni ona--ona igba Bí ènìyàn bá sì fi ẹnu sọ, ó ṣe dédé ara mi. Tí wọ́n bá sì gba ọ̀nà mìíràn tí wọ́n kọ sínú ìwé pélébé tí wọ́n fi ránṣẹ́ sí mi, èyí náà bá mi lára mu. Kò sí ọ̀nà tí èniyàn gbà fún mi ní ìyìn tí kò bá mi lára mu tí n ò kò sì gba. Mo fẹ́ràn láti má a gba ìyìn.

Ní agbègbè ibi tí èmi ń gbé ní bíbàyí, ìborùn jẹ́ ohun ẹ̀ṣọ́ fún obìnrin, ọkùnrin kì í sí wọ ìborùn. Nítorí náà, àwọn obìnrin ni wọ́n máa ń wọ ìborùn. Èmi gẹ́gẹ́ bí ọkùnrin kò sí ǹkan tí mo fẹ́ fi ìborùn ṣe. A kì í wọ ìborùn, nítorí náà èmi ní gẹ́gẹ́ bí ọkùnrin, èmi kì í wọ ìborùn.

Bí mo bá gbé gbedeke lé ìgbà tí mo kẹ́yìn lọ sí ibi orin, èyí yóò ti tó bí ọdún márùn ún sí ọdún mẹ́wàá sẹ́yìn tí mo kẹ́yìn lọ sí ibi orin. Àá nítorí wípé orin jẹ́ ǹkan tí àwọn èèyàn kì í sábà kọ ní agbègbè ibi tí mò ń gbé. Bí orin bá ṣẹlẹ̀, a jẹ́ wípé ènìyàn pàtàkì kan oní ń bọ̀ sí ìlú níwọn ìgbà tó sì jẹ́ wípé irú ǹkan bẹ́ẹ̀ ni kì í sábà ṣẹlẹ̀. Kò fún mi ní àǹfààní láti máa lọ sí ibi orin ní òrékòórè.